Batiri fóònù mi kò kìí dúró àyàfi tí kò bá sí iná lórí rẹ, tí kò ní agbára mọ́ ni ó máa dúró. Batiri fóònù mi kò kìí dúró tí mo bá ti ki bọ iná tí ó sì ń gba iná sára.

Mo fẹ́ràn ìbọsẹ̀ funfun nítorí wípé mo nífẹ̀ẹ́ sí nǹkan funfun. Nǹkan funfun ni mo nífẹ̀ẹ́ sí ju. Mo fẹ́ran ìbọsẹ̀ funfun dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wà ní òru, òru máa ń jẹ́ ìgbà tí ko ó kì í sí ariwo kankan, gbogbo nǹkan adakẹ́ mélọ̀ọ̀ mélọ̀ọ̀, ó dára láti ka ìwé, òru dára láti máa ronú ìtẹ̀síwájú. Ni ìdí èyí, mo fẹ́ràn láti máa ronú ní òru.

Yorùbá rẹ kò yé mi dáradára. Èyí tí mo rí ká níbẹ̀ ni pé ṣe o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Kí ni ìtumọ̀ ṣe ìwọ náà, òye òun ní Yorùbá tí ò ń sọ? Yorùbá yìí kò yé èmi dáa dáa.

Mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ alẹ́ ní ìrọ̀lẹ́ ní bí agogo mẹ́fà sí agogo mẹ́fà àbọ̀ nítorí kí ó lè ti wálẹ̀ dáadáa ní ara mi kín n tó sùn. Kára mí mọ́ bá wuwo, mo nífẹ̀ẹ́ síi ní ago mẹ́fà tàbí ago mẹ́fà àbọ̀ ní ìrọ̀lẹ́.

Irú ètò nǹkan wo ni ó ń sọ ní pàtó, ṣe nǹkan dídá ṣe bíi nǹkan àlò ilé àbí máa dọ́gbọ́n ṣe nǹkan tí ó jọjú? Ìbéèrè rẹ kò yé mi dáradára sí àlàyé lẹ́kúnrẹ́rẹ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí mo mọ̀ pé Íńtánẹ́ẹ̀tì olóòtítọ́ ni, kò kí ṣe àwọn ayédèrú tàbí àwọn tí wọ́n máa ń lo igbájú ènìyàn. Mo máa ń wádìí dáradára kí n tó ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo ní ìfẹ́ sí láti máa mú kọ́kọ́rọ́ mi dání lọ sí ibi iṣẹ́. Mo máa ń mú kọ́kọ́rọ́ mi sí àpọ̀ jáde. Tí mo bá jáde, kọ́kọ́rọ́ mi máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà.

Mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ tí kò ní da ìlera mi láàmú. Mo nífẹ̀ẹ́ sí dáradára nítorí mo fẹ́ràn ara mi dáradára. Oúnjẹ tí yóò le ṣe mi láǹfààní ni mo máa ń jẹ.

Mo nífẹẹ sí láti máa ní sùúrù dáadáa. Yálà mo n dúró de ǹkan ni tàbí wọ́n ń dúró de mi. Mo jẹ́ ẹnìkan tí kì í kánjú láti máa yára sí ǹkan. Mo nífẹẹ sí láti máa ní sùúrù dáradára.

Mi kò kìí kọ ìròyìn torí mi ò kíì ṣe oníròyìn. Mi ò kíì ṣe oníròyìn, mi ò kíì kọ ìròyìn kankan. Ṣùgbọ́n mo máa ń gbọ́ ìròyìn. Yálà nínú ẹ̀rọ asọ̀rọ̀ màá gbèsì, mo máa ń gbọ́ ìròyìn nínú ìwé tí wọ́n ń pè ní ìwé ìròyìn, mo máa ń ka ìròyìn nínú ẹ̀. Ìgbà mí kì í kọ ìròyìn.

Fóònù alágbèéká mi orúkọ rẹ̀ ń jẹ́ Redmi. Redmi ni fọ́ònù mi ẹlẹ́ẹ̀kejì, ó ń jẹ́ Samsung. Òní kejì ẹ̀rọ alágbèéká mi, fóònù méjì tí mo ní, ó nìyẹn.

Bẹ́ẹ̀ ni, orí máa ń fọ́ mi yálà nígbà tí mo bá ti ṣe iṣẹ́ àṣejù tí mo ti ṣe iṣẹ́ àṣejù láì sinmi, orí máa ń fọ́ mi, ṣùgbọ́n tí mo bá ti lọ bu omi sí orí mi tí mo sì lọ sí ibi ìsùn mi tí mo sùn, orí náà yóò lọ fún alára rẹ̀

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn jíjó nítorí ijó máa ń pa èrò nù rẹ́ni, ó máa ń fi èèyàn lọ́kànbalẹ̀. Mo fẹ́ràn jíjó dáadáa, ajaja orin tí ó bá ní làákàyè nínú, mo máa nífẹ̀ẹ́ síi láti jó.

Mo nífẹ́ sí láti máa gé èékánná mi. Ó pẹ́ tán ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Màá gé ti ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá mi, màá sì gé ti tẹsẹ̀ mi náà mẹ́wẹ̀ẹ̀wá. Mo nífẹ́ sí láti máa gé èékánná mi kó tó kún jù.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń mú àdéhùn sẹ. Mi ò rò pé ó wáyé rí wípé mo kẹ́yìn ní lo ba àwọn ọ̀rẹ́ mi. Mo má ń jẹ́ ẹnìkan tí o tètè má ń dé ibìkan tí kò nífẹ̀ẹ́ sí ìjákulẹ̀.

Yorùbá yìí kò yé mi dáradára. Irú àmì ìràwọ̀ wo ni ò ń sọ? Sé ìràwọ̀ tí àwọn Yorùbá ń pè ní àyànmọ́ àbí ìràwọ̀ ojú ọ̀run? Yorùbá rẹ kò yé mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí kí n máa wọ ohun ẹ̀ṣọ́ àjàjà góòlù ọrùn, tàbí ìlẹ̀kẹ̀ ọwọ́ tàbí agogo tí ń ka wákàtí lọ́wọ́. Mo nífẹ̀ẹ́ sí kí n máa wọ ohun ẹ̀ṣọ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun tí ó tó bí méjì sí mẹ́tà, nítorí wípé mo nífẹ̀ẹ́ sí aṣọ tuntun, ó tún jẹ́ ìṣe mi ni láti máa rán aṣọ. Mo ní aṣọ tuntun dáadáa.

Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó. Owó ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn nítorí wọ́n á mọ nǹkan tí ó wúlò fún wọn láti fi owó náà rà. Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó.

Mo máa n nífẹ̀ẹ́ sí kí òṣìṣẹ́ tuntun kó mọ nǹkan tí ó ń ṣe dáradára, kí ó mọ iṣẹ́ rẹ̀ ní ọ̀kúndundun Mo nífẹ̀ẹ́ sì kí òṣìṣẹ́ tuntun kí ó já fáfá, kí ó má ṣe imẹ́lẹ́.

Tí ènìyàn bá jẹ́ ẹni tí ó ní òtítọ́ tí kì í ṣe alágàbàngbè, tí ó wà ní ọ̀nà tí ó mọ́, tí kò ṣe ẹni tí máa ń wò bí wò ọ̀hún, tí ó jẹ́ ẹnìkan tí ó wà ní tààrà ni lí máa ń lọ, o gbọ́dọ̀ máa gba ìyìn ni ọwọ́ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò àjàjà àwọn ẹbí mi tí wọ́n kò sí ní àdúgbò tí mò ń gbé. Mo ní ìrẹ̀nsí láti máa ṣe ìpè fídíò láti rí àlááfíà wọn. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa.

Ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin èmi àti olórí isẹ́ mi nítorí òun ni ó ń fún mi ní owó oúnjẹ tí mo fi ń tọ́jú àwọn ẹbí mi. Mo sì máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣàdúrà fún olórí ilé isẹ́ mi kí Ọlọ́run tó ń bọ̀ máa ràn án lọ́wọ́

Rárá o, mo nífẹẹ sí iṣẹ́ ṣùgbọ́n kò kí n ṣe iṣẹ́ aseku dórógbó. Mo n kìí ṣiṣẹ́ ju wákàtí kan tàbí méji lọ tí máa fi lọ sinmi. Mo tún lè padà wá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ìsinmi.

Kò sí kí ìṣòro kí ó má wà ní ibi iṣẹ́, ṣùgbọ́n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ suuru, ènìyàn yóò kojú ìṣòro náà. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń fi ọ̀rọ̀ lọ́ tí kò bá yé mi, pé ẹ tọ́ mi sọ́nà. Ìdí nìyí tí mi ò fi máa ní ìṣubú ní ibi iṣẹ́ mi.

Yorùbá rẹ kò yé mi dáradára, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti máa tẹ̀lé òfin. Òfin jẹ́ ìlànà tí wọ́n ti là sílẹ̀ tí ẹnikẹ́ni bá rú òfin tí ó sì jìyà òfin. Mo nífẹ̀ẹ́ láti máa tẹ̀lé òfin ní gbogbo ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń bèrè ọ̀nà torí Yorùbá sọ wípé á bèrè ọ̀nà kò kí sì ná. Mo jẹ ẹnìkan tí ó máa ń bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn kí n má bàá sì ná.

Bẹ́ẹ̀ni, mo ní ẹran ọ̀sìn, mo ní eworo, mọ̀sì ni ẹyẹlé, mo ní ẹran ọ̀sìn dáadáa. Mo sì nífẹ sí láti máa sin nǹkan ọ̀sìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ìrìnòkè, nítorí ó yára. Ayára bí àṣá ni ìrìnòkè. Mo fẹ́ran rẹ̀ dáadáa. Agaga tí èèyàn bá ń lọ sí orílẹ̀-èdè mìíràn yàtọ̀ sí orílẹ̀-èdè tí ènìyàn wà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ẹ̀rọ ìgbésókè ẹn torí wípé ó máa ń mú ènìyàn méjì tí abajọ fẹ́ sọ̀rọ̀ láti lè gbọ́ ara wa ye dáradára. Mo fẹ́ran ẹ̀rọ ìgbésókè dáradára.

Ìbéèrè rẹ kò yé mi dáradára. Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkojú? Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ní ìbéèrè rẹ, èmi kò mọ̀ bí wọ́n ṣe ń dá ọkọ dúró ju kí èèyàn ó ju ọwọ́ sí ọkọ lọ wípé kó dúró tí èèyàn ó wà ní ẹ̀gbẹ́ kan tí ó sì máa ma ju ọwọ́ sílẹ̀

Mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún àbọ̀ tí ó kú díẹ̀ kó pé ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà. Mo ga ní ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti àbọ̀ kó kú díẹ̀ kó tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn òbí mi nígbà tí mo wà ní kékeré. Mo máa ń kọ lẹ́tà fún wọn àjájà tí wọ́n bá fẹ́ fi ránṣẹ́ sí ìlú òdìkejì. Nígbà tí ẹ̀rọ alágbèéká kò tíì dé, mo máa ń kọ lẹ́tà fún àwọn òbí mi.

Èmi kò fẹ́ràn kí n máa kó ènìyàn jọ ní ọjọ́ ìbí mi. Mo nífẹ̀ẹ́ sí kí n dupe ní ọ̀dọ̀ Elédùmarè kí n sì gba ààwẹ̀ fún ọjọ́ ìbí mi. Mi ò nífẹ̀ẹ́ kí n máa kó ọ̀pọ̀lọpọ̀ jọ́ pé kí wọ́n máa bá mi ṣe ọjọ́ ìbí mi.

Rárá o, mi ò fẹ́ran iṣẹ́ ìtagbangba. Mo fẹ́ran iṣẹ́ ṣọ́ọ̀bù tàbí ọ́fíìsì. Irú iṣẹ́ tí mo fẹ́ran nìyẹn. Mi ò fẹ́ran iṣẹ́ ìtagbangba tí ọ̀pọ̀lọpọ̀ yóò máa wo ènìyàn. Mi ò fẹ́ran rẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti dúró láti lọ ẹ̀rọ ayárabíàṣá nítorí wípé ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá mi bàjẹ́, mo dúró bí ọjọ́ mẹ́ta kí wọn tó bá mi ṣe, mo ti dúró bí.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ kò kì í gbà ju wákàtí kan, tàbí kó máa tó bẹ́ẹ̀ kò kú díẹ̀ kó pé wákàtí kan kí n tó dé ibi iṣẹ́. Kò kì í gbà mí lákòókò púpọ̀. Ibi iṣẹ́ mi kò jìnnà sí ibi tí mò ń gbé.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ lẹ́ẹ̀kọ̀kan nígbà tí ẹ̀rọ àgbéká ti wà. Báyìí ẹ̀rọ ayárabíàṣá ni mò ń sábà wo ago tí ó wà ni íbẹ̀. Ṣùgbọ́n tí mo bá fẹ́ lọ sí òde, mo máa ń wọ ago ọwọ́

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, ọ máa ń gbà mí ní ọgbọ̀n ìṣẹ́jú tí má dúró lẹ́yìn ìgbà tí mo bá jẹ oúnjẹ ọ̀sán tán kí n tó padà sí ibi iṣẹ́ mi, màá sinmi ọgbọ̀n ìṣẹ́jú.

Rárá o, n kò le ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí. Mo kàn le fún-un ní ìkìlọ̀ wípé in tí ó ṣe kò dára. Mo kàn le sọ àṣìṣe rẹ̀ fún un wípé kó má se bẹ́ẹ̀ mọ. N kò le ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń gba ìmọ̀ràn. Ni òpin oṣù, mo máa ń pe àwọn alábáṣiṣẹ́ mi pé kí wọ́n fún mi ní ìmọ̀ràn báwo ni ilé-iṣẹ́ yóò sì lọ sí iwájú. Àjọ máa ń gbara wa ní ìmọ̀ràn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù láti lọ sí ìdárayá, eré ìdárayá tí màá sáré káàkiri àdúgbò kí n tó padà wá wẹ̀. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń jí ní kùtùkùtù.

Ètò ìdárayá mi, ó máa ń fún mi ní àlàáfíà tó péye. Màá lágùn, màá wà lọ wẹ̀. Ní ìgbà yẹn ni màá ní àlàáfíà ti ó péye. Mo ní ìfẹ́ sí láti máa ṣe ètò ìdárayá ní àárọ̀ kùtùkùtù kí n tó lọ wẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Látí kékeré mi ni mo ti mọ kẹ̀kẹ́ gùn. Mò nífẹ́ sí láti máa gun kẹ̀kẹ́ lọ sí ilé ìwé. Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ ni, mo nífẹ̀ẹ́ láti tètè máa dé ní àkókò. Yálà, mò ń lọ sí ibi iṣẹ́, tàbí mo kúrò ní ibi iṣẹ́, mò ń lọ sí ilé, mo máa ń tètè dé ní àkókò. Mo nífẹ̀ẹ́ sí kí n tètè máa dé ní àkókò.

Yorùbá yìí kò yé mi dáradára. Báwo ni, ni o fẹ́ lọ sí ìsinmi? Àbí báwo ni o ṣe ń lọ sí ìsinmi? Kí ni o fẹ́ kí n rí mú nínú méjèèjì yìí kí o tún fọ́wọ́, kí o tún fi ṣọ̀wọ́ sí mi?

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn-in, ajaja, àlọ́ àpagbè tàbí àlọ́ àpamọ̀. Mo nífẹ̀ẹ́ sí àlọ́ dáradára. Ìyà tó bí ìyá mi máa ń pa àlọ́ fún mi dáradára. Mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn-in.

Bẹ́ẹ̀ni, mo nífẹsí láti máa wo gíláàsì. Tí mo bá wẹ̀ẹ̀ tán láti wo irú ìmúra wo ni mo mú. Bóyá okù díẹ̀ kàtò àbí ó dára bẹ́ẹ̀. Mo nífẹ́sí láti máa wo gíláàsì dáadáa.

Béèni ìrépò tó dára wa ni áàrin èmi àti àwon aládugbo mi. Mo mọ àwọn aládùúgbò mi dáradára, nítorí ìfẹ́ ó wà làárín wa. Ajo máa ń bára wa ṣè.

Béèni mo máa ń fí tùràrí Ajaja tùràrí olóòórùn gidi tí òórùn rẹ̀ dára dára. Mo ní ìfẹ́ sí láti fín tùràrí tí mo bá fẹ́ jáde lọ sí òde tàbí lọ sí ibi iṣẹ́.

Mo nífẹ sí kí n máa fọ ọkọ̀ mi ní àràárọ̀ kí n tó jáde lọ sí ibi iṣẹ́ tàbí òde. Mo nífẹ sí fífọ ọkọ̀ mi ní àaràárọ̀ kí n tó gbé jáde.

Mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin ní ìgbà tí mo bá wà nínú ọkọ̀ ajajà tí mo bá ń rìn ìrìn àjò. Mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin nínú ọkọ̀ dáadáa.

Mo nífẹ̀ẹ́ sí láti máa ro ìrọrí méjì. Màá ro nǹkan sí iwájú, mò sì tùn nífẹ̀ẹ́ sí láti rò ó sẹ́yìn dáradára. Èyí tí ó bá dára nínú rẹ̀ ni mo máa ń mú lọ. Mo nífẹ̀ẹ́ sí láti máa ro ìrọrí méjì.

Bẹ́ẹ̀ni, mo nífẹẹ sí láti máa fi aṣọ ìbora bo ara tí mo bá fẹ́ sùn nítorí òtútù tàbí ẹ̀fọn. Mo nífẹẹ sí láti máa fi aṣọ ìbora bu ara mi tí mo bá fẹ́ sùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun Àjàjà ní ìparí ọ̀sẹ̀ láti lọ gbádùn afẹ́fẹ́ tí ó dára àti láti lọ máa seré ní etíkun. Mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo nífẹsí eré sísá láti ilé ìwé mi ni mo ti máa ń sáré fún súkúrù mi. Mo nífẹsí eré sísá dáradára tí mo sì máa ń gba ipò kìn-ín ní ilé ìwé.

Bẹ́ẹ̀ni, mo dédé máa ń rí àwọn àtẹ̀jíṣẹ́ tí kò wúlò lórí íméèlí mi, tí mo sì máa ń gbìyànjú láti mú wọn kúrò ní orí íméèlí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀rọ ìdákẹ́jẹ́ dáadáa. Mo ma ń lò ó nígbà tí mo bá fẹ́ lò ó.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran kíkọrin tí mo bá ń ṣe iṣẹ́ lọ́wọ́ kí iṣẹ́ mi lè ba tètè yára. Mo máa ń kọrin ní ẹnu iṣẹ́ kí iṣẹ́ mi lè tètè yára ní ṣíṣe.

Mo nífẹẹ láti máa wo àwọn àwòrán iṣẹ́ mi láti lè tún tẹ̀síwájú nínú kí ó lè dára sí i. Mo nífẹẹ láti máa wo àwọn àwòrán iṣẹ́ mi kí n tó sùn.

Rárá o, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n mo ti rí ọkọ̀ ojú omi rí. Tí mo bá lọ sí etí òkun, mo máa rí ọkọ̀ ojú omi, ṣùgbọ́n mi ò tí ì gun rí.

Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tí ó dára. Yálà, mo ń jẹun tàbí mi ò jẹun. Ṣùgbọ́n ẹ̀kọ́ oúnjẹ ò yé mi yékéyéké. Wípé tí a bá ń jẹun, a ò gbọdọ̀ má bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Mo ní ìwà tí ó dára fún oúnjẹ.